Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ bón ṣe, bón ṣe máa ń ránṣọ, mo fẹ́ kọ́ bón ṣe máa, bón ti máa ń kun ojú torí mo nílò rẹ̀ fún ara mi. Bó ṣe máa ń ránṣọ, bó ṣe máa ń kun ojú. Mo de fẹ́ kọ́ bón ṣe máa ń dirun torí tí bá mọrún dí, tí bá ti bí ọmọbìnrin, ìimon bá dirun.

Mi ò kí máa ṣí fèrèsé ọkọ̀ torí, eh, mo máa ń lo amó, amó, amó, amó, amó tutù. Iyẹn máa ń mú kí gbogbo ẹ, kí gbogbo inú ọkọ̀ náà tutù. Wá, ko, ko, mi ò nílò kí n ṣí fèrèsé mọ́ torí tí bá ṣí fèrèsé, gbogbo atẹ́gùn yẹn máa ma fẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, torí wọ́n ní tí ọ bá ṣiṣẹ́ tó bá mu orí mi wú, tó bá, tó bá ṣiṣẹ́ tó bá mọ́ orí mi yá, màá fún wọn ní owó àfikún. Mo lè ra nǹkan fún wọn, ìgbà mí mo lè ra oúnjẹ, mo lè ra nǹkan fún wọn. Kàn ṣà mọ̀ pé à ń módúpẹ́ fún iṣẹ́ tóń ṣe bóyá wọ́n tètè ṣiṣẹ́ àbí wọ́n ṣe ǹkan tó, tí wọ́n tètè ṣe.

Ehn, kìí ṣe pé mo fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo máa ń rin òkè. Bóyá ọ̀nà isalẹ ó da, eeyán sà má, eeyán sà máa wá bó ti jẹ́ pé yan máa fi rin. Ṣùgbọ́n mo máa ń rin òkè, bọ̀ kìí ṣe dáadáa, kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe ojoojúmọ́. Ṣùgbọ́n mo máa ń rìn, ọjọ́ tó bá dé sí mi pé, "à dé ẹ rìn", àbí bóyá kò sí ọ̀nà.

Máa lọ sí ibi tí wọ́n ti máa ń tún èékánná ṣe, màá gé, má fọ̀ ọ́, igba mi máa ń tún kun gan. Ibi tí wọ́n bá ti ń tún èékánná ṣe ni màá lọ tí wọ́n máa ti bá mi tún ṣe. Igba mi mo máa ń tún ṣe fúnra mi. Maa ṣa ge èékánná mi fúnra mi, maa dẹ fọọ, amọ mi o mọ bí wọn se maan kún èékánná.

Níbi iṣẹ́, bí n bá ti kojú ìṣòro kan, bóyá màá kọ́kọ́ lọ rí bá àwọn ọ̀gá mi tó jù mí lọ níbi iṣẹ́ tó máa ràn mí lọ́wọ́, àbí kí ń ṣe fúnrà mí, ti mba dẹ̀ fẹ́ ṣe fúnrà mí, màá fi ara bàálẹ̀, kó má dipẹ́ n tu wàá mọ ṣe àṣìṣe tó máa tún dẹ́kun itẹ̀síwájú.

Mo máa ń fọ ọwọ́ mi ní àárọ̀ tí mo bá ń wẹ̀. Má fọ kankan, dòtí mi. Máa tún fọ ọwọ́ mi. Boyá mo tún ṣe nkan, máa tún fọ ọwọ́ mi, àbí ọwọ́ mi ti gbẹ ju, máa tún fọ ọwọ́ mi. Mo má ń fọ ọwọ́ ní gbogbo ìgbà. Tí ó bá ti e jẹ gbogbo ìgbà, o ku díẹ̀ kọ jẹ gbogbo ìgbà ṣa.

Tẹ máa àárọ̀. À, mo máa ń, mo máa ń, ojú máa ń tì mí ní kí máa sọ̀rọ̀ níwájú àwọn èèyàn torí ah ìwí máa ń bẹ̀rù. Bí mo kań to má fọ ẹbẹ̀ rùú, àmọ̀ mo máa ń bẹ̀rù. Mo máa ń bẹ̀rù tí bàá wà níwájú àwọn èèyàn. Àyà mí máa ma já, gbà mí gan máa ma bùn bí mo bá wà níwájú àwọn èèyàn. Óloun ṣàánú mi.

Mo fẹ́ràn kí tomato wà ń bẹ, mo fẹ́ràn kata wà ń bẹ, mo fẹ́ràn kí níyẹ̀ tó máa ń yọ, tó máa ń gbé sìṣẹ́, pé tó bá fẹ́ gẹ, ó máa ma fà á, tó máa ma fà á, bí i fàájà. Eh, mo fẹ́ràn rẹ̀. Àlùbọ́sà náà, ṣùgbọ́n àlùbọ́sà yẹn kó ti jiná bíi kó ti jiná lọ díẹ̀. Kó mo jẹ àlùbọ́sà tí ó ti wọnú náà tó là tó.

Ìgbà tí mo, ìgbà tí mo ǹ lọ ilé ìwé, junior grammar, ìgbà ẹ ni mo, mo wọ ọkọ́ tí ó máa ń kẹ́rù. Lẹ́yìn yẹn, èmi ti di ọ́mọ, ohun tí di ọ́mọgé. Ọmọdé ọdú sì gbọdọ̀ máa wọ ọkọ́ tó fi ń kẹ́rù. Tori rẹ̀ ni, àgbà yẹn ó ti pẹ́, ó ti pẹ́, ó ti tóbi. Ó ti tóbi ọdún, ó ti ju ọdún mẹ́wàá gan, ó ti ju ọdún méjìlá, ó ti ju mẹ́tala mẹ́rinlà gan.

Mo fẹ́ràn kí n máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé kí n lè máa rí gbogbo ǹkan tó ń ṣelẹ̀ bó ṣe ń lọ. Mo fẹ́ràn kí n máa jókòó sí kí n lè máa rí bó ṣe ń lọ ní gbogbo ibi bí àwọn èèyàn ṣe ń kéré, gbogbo ǹkan ṣe ń kéré.

Kò sí ẹ̀fọ́ tí mi ò kí máa ń jẹ. Mo máa ń jẹ ẹ̀fọ́ tètè, mo máa ń jẹ ẹ̀fọ́ gúúre, mo máa ń jẹ ẹ̀fọ́ ṣọkọ-ṣọkọ yọkọ́tọ̀. Mo máa ń jẹ ewedu, ewedu gan an. Ó wà lára àwọn ẹ̀fọ́. Mo máa ń jẹ ewedu, mo máa ń jẹ ẹ̀fọ́ tètè, ẹ̀fọ́ gúúre. Ẹ̀f-- kò sí irú ẹ̀fọ́ tí mi ò kí ń jẹ.

Bẹ́ẹ̀nì, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi ni JTB Jumoke The Billionaire. Ó ní orúkọ ìnagijẹ mi. Àwọn mí sì máa ń pè mí ní Juju, àwọn mí sì máa ń pè mí ní Jummy. Mo ní àwọn orúkọ ìnagijẹ lóríṣiríṣi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe ń fò, mo máa ń gbá badimítìn. Tábà dèń gbá eré badimítìn, mo máa ń fò sókè. Onígbàkan gan ti mó ní mo fẹ́ kọ́ basketball, mo máa ń fò. Èmi tì mo fẹ́ràn kí n máa ṣeré. Tori ti ń bàa tí n ṣeré báyìí, máa kọ̀ máa fò kiri nibi ọ̀yà, mo máa ń fò gan.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bí n bá fẹ́ pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, màá fún èyí tó bá súnmọ́ mi jù àbí èyí tó, tó nílò owó, màá fún lówó tó, tó pọ̀ ju àwọn mi lọ. Ó, tí n bá fẹ́ fún yàn lówó, màá wo ẹniti ó bá lówó, tó bá nílò owó jù, òun ni màá fún lówó. Ìgbà mi tó ń bá lọ fún àwọn tón ní kò ní kò ní ní àpọ̀nlé ṣùgbọ́n tó bá fún àwọn tó nílò rẹ̀, ó máa ní àpọnlé ó sì máa dà.

Ọdún tó kọjá ló kẹ́yìn tí mo lọ rí Dókítà. Gba yen, ara mi ò sì yá nígbà tí mo wà nílé ìwé torí ọ̀fẹ́ na máa ń tọ́jú wa nílé ìwé. Igba yen ni mo lọ rí Dókítà tí mo máa sọ fún un bó ṣe ń ṣe mí, tí ó máa fi fún mi lógun. Bí mo ṣe wá rí gan-an ọrùn mi ń dùn mí, bí mo bá gbé to mi, ṣe ló ń ro mí tó ń dùn ni? Àmọ́ ngbà tí mi sì nílé ìwé máa kan lógun ni, but tí o bá je pé mo wà nílé ìwé ni, màá ti lọ wá bí máa ṣe ṣe.

Kò yé mi nǹkan tó ń jẹ́ ìdùn àdúrà yìí ṣùgbọ́n tí n bá fẹ́ ṣe ìdùn àdúrà, tí n bá fẹ́ tún àdúrà fẹ́lọ̀run, mo máa bá kọ́kọ́ dúpẹ́ fún èyí oti se àti èyí è tó bá ṣe. Màá tí kọ́kọ́ dúpẹ́ kalẹ̀ náà Bí màá ti wá dúpẹ́ kalẹ̀, màá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Màá bẹ̀rẹ̀, màá bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí màá ti bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, màá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ fún ǹkan tí mo ní, tí màá gbàdúrà fún un, ǹkan tí mo nílò, ǹkan tí mo wà ṣe ni èyí tí màá fẹ́ gbàdúrà.

Rárá mi ò ní irùngbọ̀n à, mo ní irùngbọ̀n rárá rara, àmọ́ mo ní irun abiá. Mo ní irun, mo ní irun yìí. Mo ní irun ìdì, mo ní irun abiá. Amọ́ mi ò ní irùngbọ̀n rárá. Ní orílẹ̀-èdè wa àwọn tó máa ń ní irùngbọ̀n ni àwọn tó wá láti gúúsù.

Kọ́kọ́rọ́ mi, kọ́kọ́rọ́ mi mo máa ń fi sí, ìgbà mí, mo máa fi sí ilé àwọn alágbagbé wa. Tori awọn ò kí i jáde, wọn ki lọ síbi kankan, ma fi sí ilé wọn. Àmọ́ ìgbà mí tí mi ò bá fi sí ilé wọn, àwọn àbúrò mi àbí ìyá mi tó bá wà nílé, a lè má ti lẹkun kí kọ́kọ́rọ́ lè wà lọ́dọ̀ wọn.

Mo wo ẹyin mi lónìí. Gbogbo ìgbà ni mo máa ń wo kí n máa wo ẹyin torí wó tí mo bá wo ẹ̀yin mi gbogbo ó máa dúdú, tó bá dẹ̀ dúdú ó máa ra máa farun kí ẹ̀yin ó máa ní àwọ̀ méjì. Tí bí báyi bá dúdú ibi báyìí máa pupa ti bi báyìí kán ọ́n, kó máa lọ máa ba ara àbí àwọ̀ e olùwá e je.

A ti máa bá wọn ẹlẹgbẹ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ bí wọ́n ṣe máa wùwá sí. Àwọn mí wọn ò ní wà, wọ́n mọ̀ ọro sọ, wọ́n kàn máa wà ní. Àwọn ọ̀mí wọ́n sì ní wà, ṣùgbọ́n wọ́n ò fẹ́ ṣiṣẹ́. Yorùbá dè sọ pé ẹni tó bá ṣipá, ìyá ẹ ń gbé, ẹni tí ò bá ṣipá, a máa fi lẹ́ni tàbí ká lè dánu.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn ọ̀ṣọ́ sára. Mo máa ń lo ìtàn màá fi ṣojú. Mo ní, mo ní ìpara tí mo, èyí tí mo fi ń pa ojú. Ó yàtọ̀ sí èyí tí mo fi ń pa ara. Gbogbo ẹ̀ yàtọ̀ síra péré péré. Gbogbo ẹ̀ yàtọ̀ síra. Èyí tí mo fi máa ń ra ẹsẹ̀ gan. Ó kì, èyí tí mo fi ń ra ojú, ò yàtọ̀ sí t'ara. Èyí tí mo fi ń ra ọwọ́, ẹhẹ, ó ni mo máa fi ra ẹsẹ̀ mi.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa torí pé àwọn aládùúgbò mi mó wa n kékeré ta tí ń gbé pọ̀ so mo mọ̀ wọ́n dáadáa, wọ́n mọ̀ mí gan. Wọ́n wá síbi ìkómọ mi ìgbà tí wọ́n bí mi gan, wọ́n wá ń bẹ ọmọ wọn gan ìgbà tó ṣe ìgbéyàwó. A jọ mọ́ wọn ní ẹni tí wọ́n ti gbé ó ti pẹ́ à ti, à ti gbé.

Tí ó bá jé pé nínú orílẹ̀-èdè wa, mo fẹ́ lọ sí Èkó, mo fẹ́ lọ sí Ìbàdàn, mo fẹ́ lọ sí Àkwa Ibom, mo fẹ́ lọ sí Calabar, mo fẹ́ lọ sí, erm, Kano. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé kè ṣe nínú orílẹ̀-èdè wa, mo fẹ́ lọ sí UK. UK yẹn gangan ló wù mí lò.

Mo fẹ́ràn ẹ̀gbà ọrùn dáradára. Mo fẹ́ràn ẹ̀gbà ọrùn: ago, yẹtí. Mo fẹ́ràn àwọn èèyàn. Sugbon yẹtí tí mo fẹ́ràn, mi ò fẹ́ yẹtí tó bá tóbi jù àbí yẹtí tó bá ṣekiní. Àmọ́ mo fẹ́ràn yẹtí tó bá da tó jẹ́ pé kò ní wú o létí mi, kò ní jẹ́kí etí mi máa tú lá omi. Mo fẹ́ràn yẹtí ẹ̀gbà ọrùn ago ẹ̀gbà ọwọ́.

Hmm, mo ti pè o. Àmọ́ oníṣẹ́ kan tí wọ́n kó wá ní ilé ìwé, n kọ́. Àmọ́ fún ti ojú ayé, mi o ò tí-- ó ti pẹ́ tí mo ti kọ́, ó ti pẹ́ gan-an. Ibi tí mo ti ń ṣiṣẹ́ gan, mó ti ń ṣiṣẹ́ n bẹ̀ fún bí ọdún mẹ́rin báyìí. Ó ti pẹ́ gan-an, ó ti pẹ́, ó ti pẹ́, ó ti tó bi ọdún mẹ́rin àbi ọdún márùn-ún sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo ní fìlà tí mo máa ń wọ̀ sùn, mo lèyí tí mo máa ń wọ lọ sí ilé ìjọsìn, mo lèyí tí mo máa ń wọ̀ nlé. Mo máa ń wọ fìlà. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ gan. Mo fẹ́ràn kí n máa wọ fìlà. Mo dẹ̀ máa ń wọ dáadáa. Ìgbà míì gan tí kí è ba ṣe ibi iṣẹ́ mi tí wọ́n ní pé wọ́n fẹ́ kí è máa borí, n bá máa wọ fìlà gan lọ́ bí iṣẹ́. Mo fẹ́ràn fìlà gan-an ni o, gidi gan.

Tí bá fẹ́ ṣe iṣẹ́ àkànṣe, màá ṣe èyí tó kọ́kọ́ pọ̀ ná. Èyí tó kọ́kọ́ wúwo tó pọ̀, tó má, tó má dààmú mi, màá kọ́kọ́ ṣe yẹn ná. Kí n tó wá ṣe àwọn, ehn, ilé tí ò ní dààmú mi, ilé tí ò fi bẹ́ẹ̀ pọ̀, ilé tí ò fi bẹ́ẹ̀ wúwo, òní màá wá ṣe gbẹ̀yin. Àmọ́, èyí tí mo kọ́kọ́ ń ṣe ni èyí tó máa dààmú láàámun. Iyẹn ni mo máa ń kọ́kọ́ ṣe.

Mo fẹ́ràn orin tàka súfe, àwọn orin tó jẹ pé a lè jó sí. Ìgbà mí mo fẹ́ràn orin ìmi sí tó jẹ pé a máa, a máa kúnlẹ̀, a máa kọrin. Mo fẹ́ràn orin Tọ́pẹ́ Àlàbí, orin Bólúwátifẹ́, orin pẹ̀lúmi, orin Simisọla, orin Baba Àrà gan, mo màa ń gbọ orin Baba Àrà gan, ń gba mi. Àmọ́ ooo, àwọn orin tàka súfe tó máa, tó máa jẹ pé máa máa jó sí. Ìgbà mí àwọn orin tó jẹ pé ìmí sí, àwọn orin ìmí sí tó jẹ pé ó máa mú mi rántí pé, ah! Ọlọ́run ló dà mí.

Mo fẹ́ràn rice àti ẹ̀wà, mo fẹ́ràn, gbẹ̀gìrì àti àmàlà pẹ̀lú àbùlà, mo fẹ́ràn ọ̀lẹ̀, mo fẹ́ràn, emi ò kí ń jẹ ekọ, mi ò kí ń jẹ kọ rára, mo fẹ́ràn ọ̀lẹ̀, mo fẹ́ràn-- ìgbẹ́mi mo máa ń mú gààrí, mo má ń mú gààrí, mo má ń jẹ kúlí, mo má ń jẹ ẹ̀pà. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà.

Tí n bá fẹ́, tí n bá ti ṣe àdéhùn, mo máa ń rántí, àbí ìgbà mí mo máa ń kọ kalẹ̀, mo máa ń fi sórí, nǹkan tí mo máa ń mú mi rántí. Àdéhùn ni, màá kọ kalẹ̀ torí ó ní ìwé kan tí mo bá kọ, àwọn nǹkan tó yẹ kí n ṣe sí i. Tí n bá ti wá lọ mú ìwé yẹn, màá mọ̀ nǹkan tó yẹ kí n ṣe. Àwọn àdéhùn tí mo ti ṣe, àwọn nǹkan tó yẹ kí n ṣe, màá lọ wò, màá dẹ̀ wá ṣe.

Ti iṣẹ́ bá pọ̀, tí bá fẹ́ pààrọ̀ nǹkan, àwọn èyí tí mo fẹ́ pààrọ̀, màá gbé sẹ́gbẹ́ kan. Àwọn èyí tó dàà máa wa ṣẹ̀ṣẹ̀ wá ṣiṣẹ́ lórí ẹ̀. Mo ti sọ tẹ́lẹ̀ pé tí bá fẹ́ ṣiṣẹ́, àwọn èyí tó pọ̀ ni mo fẹ́ràn láti kankan ṣe. Ṣọ àwọn èyí tí ò bá wá ní wá fún mi ní, tí ò bá ní dààmú mi, àwọn ẹyi n wá sí gbẹ̀yìn. Mo ti máa ń fẹ́ pààrọ̀ nǹkan tí màá ń ṣiṣẹ́, èyí tí mo fẹ́ lò, màá gbé sẹ́gbẹ́ kan, íyókù.

Mo máa ń jẹ oúnjẹ tó kù. Ó láwọn oúnjẹ gan-an tí mo nífẹ̀ẹ́ tó yẹ pé oúnjẹ ọjọ́ kejì ni, kì í ṣe pé oúnjẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣe lónìí bíi ọ̀lẹ̀. Mi ó nífẹ̀ẹ́ ọ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ni ìsínisín, mo nífẹ̀ẹ́ sí ọ̀lẹ̀ tí wọ́n ṣe bí àná. Irú àwọn ọ̀lẹ yen ni mo nífẹ̀ẹ́ sí. Mo dẹ̀ ní fẹ sẹ̀mo ọjọ́ kejì. Mo máa ń jẹ oúnjẹ tó kù, mo máa ń jẹ oúnjẹ ọjọ́ kejì.

Mo máa ń wọ aṣọ ọrun, aṣọ ọrun ni mo máa ń wọ, tó sì aṣọ ọrun mi sì jẹ́ ṣòkòtò tó gùn pẹ̀lú ẹwù, but ẹwù, apá ẹwù ni ò gùn, àmọ́ ṣòkòtò ẹwù, ṣòkòtò aṣọ ọrun mi gùn. Ǹkan tí mo máa ń wọ̀ sun Ìgbà mìí mo de máa ń wọ ṣòkòtò péńpé pẹ̀lú ẹwù, ọ̀tí apá ẹyẹn náà ò gùn.

Mo ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí ń máa jiyàn. Àmọ́ mi ò sì fẹ́ kí èèyàn rẹ́ mi jẹ, mi ò fẹ́ ìrẹ́jẹ. Bí èèyàn bá ti ń sọ pé ṣe bí ìgbà tó jẹ pé ó fẹ́ rẹ́ mi jẹ àbó fẹ́ se bí ìgbà tó òun gbọ́n, máa kan filẹ ni. Torí bí èèyàn bá jìyan tó bá lọ fà wàhálà.

Ah! O ti fi, o ti, o ti pẹ́ díẹ̀ tí mo sunkún, àmọ́ mo ti-- ó dà pé nítorí pé mo ti ń dá ọmọgé ni mi ò sè wá kín sunkún. Ìmọ̀ tẹ́lẹ̀, nkan kékeré tó bá ti bimi lẹ́jọ́ bàì, í, í ti bú sẹ́kún, wọ́n máa ń pè mí ní, "asukún rojọ́ ilé ló ń tu." Ǹkan tí wọ́n máa ń pè mí nílé wa nìyẹn.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ti ba ti gba ówó oṣù, màá pín sí ìpele ìpele tí mo fẹ́. Tí mo bá fẹ́ rà nǹkan, màá máa pín. Ba pe aṣọ nimo fẹ́ rà, màá pin- màá yọ aṣọ sọ́tọ, màá yọ ti bàtà sọ́tọ, màá yọ tó wọ ọkọ̀ sọ́tọ, màá yọ tí Màá ṣà yọ gbogbo ẹ̀. Màá yọ gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀

Máa, bí mo bá fẹ́ mú- tí mo bá fẹ́ lọ pàdé àwọn oníbàárà mi, máa kọkọ wo aṣọ tí mo fẹ́ wọ. Sé aṣọ yìí bá òde yìí mu? Bí mo bá ti wá wo aṣọ náà, màá wọ- màá ṣà wọ nǹkan tó pọ̀, mí ò ní jẹ́ kó jẹ́ aṣọ nìkan, torí ó lè jẹ́ pé aṣọ ni wọ́n máa ti rí mí pé, hà, eleéyìí kò mọ nǹkan tó fẹ́ ṣe.

Mo fẹ́ kọ́ bá ṣe n ṣe irun, mo fẹ́ kọ́ bá ṣe n ṣe ojú, mo dẹ̀ fẹ́ kọ́ bá ṣe n ransọ̀ọ́, gbogbo ńkan yí, mo fẹ́ kọ́ fún ara mi, ó ní àwọn mi tó jẹ̀ pé mo fẹ́ kọ́ fún, mo ní mo tún fẹ́ kọ́ bá ṣe ń gẹrun. Ẹ̀hẹ̀n, mo fẹ́ kọ́ bá ṣe ń gẹrun torí tí n bá ti, ti nba ti lọ ilé ọkọ, mo máa ma gẹrun fun okọ mí, màá ma di irun fún àwọn ọmọbìnrin mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo ní àwọn ìdárayá bí i ká mọ gbá, maa máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ká mọ gbá badminton. Kò sí nnkan tí mi ò kí ń gbá. Motun fẹ́ràn ki n maa sere, ki n maa kọrin, ki n maa jade saa, mo fẹ́ràn àwon iyen naa kí n máa lọ sọdọ àwọn ọ̀rẹ́ mi. Sugbọn o làwọn ọ̀rẹ́ mi to jẹ pe mí kí n lọ sọdọ won, mí kí n lọ sọdọ won.

Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo ní ibi tí màá ti kọ́ ago tí mo fẹ́ jí sí. Tí ago yẹn bá wá lù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà máa wá dún láti jí mi. Ó ní ìgbà kan tó yẹ pé tí màá ti jí bí ní àkókò yẹn fún bíi ọjọ́ méjì sí mẹ́ta, ara mi máa ti, máa ti mọ̀ pé ó yẹ kí n jí ní ago yẹn. Tí mi ò bá fẹ́ jáde gan-an, tí èmi ò bá fẹ́ jáde gan-an, mo, máa tún jí ní ago yẹn torí pé ara mi ó ti mọ́ mi lára ago, a ti máa jí ní ago yẹn ti mọ́ mi lára.

Tí mi ò bá lọ ibi iṣẹ́, mo máa bójú tó ẹ máa rùn. Àmọ́, tó bá yí pé mo wà ní ibi iṣẹ́, àárọ̀ àtàlẹ̀, àárọ̀ kí n tó lọ ibi iṣẹ́, bá ti wẹ̀ tán. Torí mo ti sọ tẹ́lẹ̀ pé, ọṣẹ tí mo fi ń fọ ojú mi yàtọ̀ sí ọṣẹ tí mo fi ń wẹ̀. Máa wà lùú tóbá tún dalẹ́, máa tún wà bọ ojú náà.

Mo máa ń kọrin. Aah! Mo wà lára ẹgbẹ́ akọrin kan ní ilé ìjọsìn wa. Mo máa ń kọrin dáadáa, kéṣì dáadáa ṣá. Àmọ́ mo máa ń kọrin. Mo sì fẹ́ràn àwọn olórin náà. Ọ̀lọ̀ àwọn olórin tó jẹ pẹ́. Mo gbọdọ̀ máa gbọ́ wọn. Mo nífẹ̀ẹ́ sí wọn dáadáa. Àwọn olórin bí Bólúwátifẹ́, BBO lán pé, Tope Alabi, Kíkẹ́ Ayòbítọ́pẹ́, O forun nikan se Kiki, Idah Wura, Ọ̀dá orun Àtayé pẹ̀lú ara oto, Ẹ̀bo mi Ajisa Olan, Mogbo suba Fódùrà bàrẹ́, Ìbẹ̀rẹ̀ ogo, Àrí ogo, Olóhunkógun kó ìgbẹ̀yìn wo, gbogbo aye Níkan, Lamab, Kabiyesi, pẹ̀lú mi Deborah, Simisola Agbẹbi, ọmọ yín.

Orí àjò fún iṣẹ́. Gba mi, mà á jáde. Abẹg èmi gan an o sí around o. Gba mi, mà á lọ. Mo máa ń jáde fún iṣẹ́ dáadáa, kí n ṣe dáadáa dáàdá sa. Ṣùgbọ́n ní bí mo ṣe wà gangan báyìí, mo wà ní, mi ò sí nílé. Mo jáde fún ibi iṣẹ́. Iṣẹ́ ni mò ń ṣe níbi tí mò ń lọ. Àmọ́ láti ibẹ̀ máa tún lọ sí ibi iṣẹ́. Mo ń ṣiṣẹ́ nílé, mo máa ń bá àwọn èèyàn nu ilé, mo máa ń bá wọn gbálẹ̀, mo máa ń ṣe, máa bá wọn nu ilé, máa bá wọn gbálẹ̀, máa bá wọn fọṣọ. Mo máa ń ṣe àwọn iyen náà. Àwọn èyí tí mo tún máa ń ṣe ni, mo máa ń, kí ó tó fún ẹ fun, mo ń jáde, mo bá àwọn èèyàn dáná. À, jẹ́ kí ti ẹ sọ. Oní, mo bá dáná láàárọ̀ yìí. Ìṣẹbẹ́ẹ̀ tí mo fi ṣi pọ̀. Gbogbo kan ṣe yinmiyinmi ni. O pọ̀. O wá ń dùn bákan bákan lẹ́nu. Ọlọ́run ṣàánú wa.

Ó ti pẹ gan tí mo ti láàlà burúkú. Èmi ò kí ń fi bẹ́ẹ̀ láàlà. Alá dáadáa ni mo sì máa ń lá, tí mo bá fẹ́ láàlà mo máa ń láàlà nípa ọkùnrin. Bóyá tí mo bá ti rí ẹ̀ẹ̀yan tí mo nífẹ̀ẹ́, ìn wa mọ láàlà ń pa rẹ̀ pe bóyá a ṣègbéyàwó a bímọ. Ǹkan tí mo lá nu, amọ, ìgbá mi mo mọ láàlà burúkú o ṣùgbọ́n mi ò ranti ìgbà tí mo láàlà burúkú gbẹ̀yìn. Amọ tó bàjẹ́ pé, alá ìfẹ́, ìfẹ́ tó ń fẹ́ra wọn, tẹ ṣe ìgbéyàwó gbogbo iyun. Mo máa ń láàlà rẹ̀ dáadáa. Tẹ́ pé màá láàlà rẹ̀ inú mi sì, inú mi ò sì dùn pé "há! Ẹni yìí." Ìgbá mi a ti, a ní pé táa fi jà. Amọ, inú mi sa a dùn pé, èèyàn kan wa èèyàn kan lọ ni ólohun a ṣe aanu wa, olohun o ní ṣe wá ní ọ̀dà nikan gbe nínú pálọ̀ bí ìnàkú.

Mo máa ń ka àdéhùn dáadáa. Tí ẹẹyan bá dé ṣàdéhùn pẹ̀lú mi, tí ó bá mú iṣẹ́, ó máa dùn mi torí pé èmi, èmi mọ̀ bí wọ́n ṣe ń gbé, àbí mo sé ń mú àdéhùn iṣẹ́. Tí ẹeyan bá ti ṣàdéhùn pẹ̀lú mi, tí ó bá ti mu ṣẹ́, èmi ò ni gbọ́kàn le èni yẹn mọ́. Nì kó sì nkan kí nkàn tó bá fẹ́ ṣẹ́, tí ẹni yen bá fẹ́ ṣe. Mi ò ní gbọ́kàn lè, màá mọ̀ pé, à, eléèé, kò kí ń máa adéhùn ṣẹ́, bo se máa ṣe nìyẹn. Àmọ́ to ba je pé ẹni tí ó máa ń máa adéhùn ṣẹ́ tẹ́ je pe ẹ ti ṣe nígbà kan, ó ti máa déhùn ṣẹ́. Ààh, mo lè gbé gbogbo ayé mi le lọ́wo. Kì í ṣe bá òun, kì í ṣe bá òun. Àmọ́ mo lè, mo lè fọ́n ọ pé, irú ènìyí ni mo fẹ́ máa bá ẹ. Mo, mo nífẹ̀ẹ́ sí kí máa bá ẹni tí wọ́n pé ó máa ń máa déhùn iṣẹ́, kò kí ń pàrọ kò kín ń mú ǹkan òní nkan, kò kí ń ṣe kébékébé. Ní pé àwọn èèyàn ma, àwọn èèyàn mìí wọn máa ma ṣe kébékébé. Ẹ̀sìn ni mọ. Wọ́n máa, wọ́n máa fi itọọ́, wọ́n máa ma bu funfun jáde.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn-ín gan Gbogbo nnkan tó bá máa ń pani lẹ́rìn-ín, èmi fẹ́ràn ẹ̀. Torí pé, èmi ò fẹ́ k'eyan maa dì káká dì kókó. K'eyan maa se gbọ́n kú-gbọ́n kú kiri lórí kíní. Mi, mi ò fẹ́ kí ẹ̀yàn máa se gbọ́n kú-gbọ́n kú kiri lóríi kini Mo fẹ́ràn k'eyan máa rẹ́rìn-ín, kí inú mi máa dùn. Èmi to je pé mo máa n rònu dáadáa. Amo tí mo bá ń, tí mo bá ń gbọ́ àwọn, bá ń gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín àbí adérìnposọ́rún, inú mi máa maa dùn ní pé se ara mi máa ma yá gágá.

Mo man sayewo email mi ṣùgbọ́n kii se ojoojúmọ́ ìgbà mìíràn tí mo bá ní ǹkan pàtàkì tí mo fẹ́ ṣe àbí tí mo fẹ́ gbà, lowo ẹ́yàn àbí tí mo bá ṣẹ̀ṣẹ̀ wo ńǹkan tí ó wá wípé ó kà, ó fẹ́ send ǹkan sí email mi, ìgbà mìíràn ni wọ́n á wò kí ó tó pé ojojúmọ́ ni mo máa ń wò. Àmọ́ ò, mo máa ń wò ní òkè tí pé mi ò kí ń wo òun. Igbami mo kan le joko bayi kin kan ni a jen lo wo email mi boya won ti send nkan simi àbí won ti funmi ni nkan mo ní kí n kan lọ́ wo gbogbo ẹ, gbá mú. Torí, ilé, ilé òru, ìfowópamọ́ mi, ní ìṣe wá tún lọ wu.

Ẹ̀kan ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, ẹ̀kan ati bíi ago méjì, ewo láti ago méjìlá sí ago marun, mo máa ń jẹun ní ìgbà kú ìgbà, sugbon to bá je pé ígbà tí ebi ò pami, ìgbà mí kì í jẹ oúnjẹ ọ̀sán, maà kan ní boyá kí n kan mu omi àbí ṣe ìbọn sí ọ.

Orí máa ń fọ́ mi o, bóyá àsìkò a ti jẹun ó ti tó, mi ò wá jẹun, orí máa fọ́ mi. Bóyá àsìkò a ti sùn àbí a ti simi ó ti tó, mi ò wá lọ sinmi, orí máa fọ́ mi. Tí a bá ti dára mi láàmú jù, tí mi ò dẹ̀ sinmi, orí máa ma fọ́ mi. Tàbí bóyá mi ò jẹun, tó ń jẹ yẹn gan, ó máa ń dùn mí jù, tí mi ò bá ti jẹun dáadáa bá yi. Orí máa ma fọ́ mi, orí máa ma fọ́ mi, gbangba, gbangba, gbangba. Orí kò máa ma fọ́ mi ni, àmọ́ tó bá jẹ́ pé mo jẹun dáadáa.

Mo máa ń gbọ́ ọ̀rọ̀ orin, ìgbà mìín mo máa máa gbọ́ ìròyìn. Mo máa ń gbọ́ orin, ìgbà mìín mo máa ń gbọ́ ìròyìn. Igba mín kò sí ǹkan tí mio kin ń gbọ́. Ìgbà mìín mi ti lè ní gbọ́ ǹkankan, màá kọ̀ ní pé à, gẹn mó gbọ́ àwọn tó ń kọjá, tó ń sọ̀rọ̀. Àmọ́ ìgbà mìí wà tí mo bá gbé ẹ̀sun sínú ọkọ̀, ún wàá máa mọ gbogbo nǹkan tó ń sọ, bóyá wọ́n ń, bóyá wọ́n ń sọ̀rọ̀ nípa èèyàn àbí wọ́n ń sọ̀rọ̀ nípa ìjọba, àbọ́ fún wọn torí orílè-èdè yìí. Gbogbo ọkọ̀ kórò taá bá wà, tí wọ́n bá ti ń sọ nípa ìròyìn báyìí, nǹkan táá mọ gbọ́, nǹkan táá mọ gbọ́ ni. Ìjọba ò dáa, ìjọba ṣe kíni, ìjọba ṣe báyi, ìjọba ṣe báyi. Nǹkan tí wọ́n ń sọ̀rọ̀, ìjọba ṣe ò dáa, nǹkan tí ìjọba ṣe bèyi. So tí n baá wà nínú ọkọ̀, o máa ń dùn mọ́ ẹni tí máa gbọ́ gbogbo. Ó ti ẹ̀ ní àwọn kan t'ọ́n ní pé, ọkọ àti ìyàwó nì wọ́n. Àmọ́ ìgbéyàwó wọn ó ti fẹ́ tán, torí pé ìyàwó ń, ó ń dá ọkọ báwo báwo. Àbí ìyàwó ó fẹ́ràn kí ó máa, kí ó máa bá àwọn ọmọ kéékèé ṣe, kò fẹ́ràn àgbàlagbà. Kí ó máa bá àwọn ọmọ kéékèé sùn, kí ó máa fi nǹkan oríṣiríṣi pẹ̀lú àwọn ọmọ kéékèé. Nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè wa nìyẹn. Àwọn míì gan wọ́n tún sọ̀rọ àwọn tí wọ́n mu hypo, àwọn tí wọ́n mu hypo t'ọ́n fẹ́ para wọn. Àmọ́, ìgbà t'ọ́n tún wá kú wọ́n tún wá jíǹde nǹkan t'ọ́n tún n rọ ọ́ nù un, bí èèyàn méjì ni wọ́n sọ pé ó kú. Tówá lọ jíǹde a wá ní Àhà, ẹ kú ẹ tún jíǹde kẹ̀, boó lẹ se kú tí ẹ tún jíǹde? A bá ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó báa ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yíì gan ọ́ọ mọ pé ahà, kí ló dé? T'ọ́n bá n ròyin n tó ṣẹlẹ̀ lọrílẹ̀-èdè ẹẹ́ mọ ní pé Àhà, sórílẹ̀-èdè kan náà táa jọ wà yìí náà ni? Ẹ ẹ̀ níí mọ̀ pé àà nǹkan ḿ bẹẹ. À, nǹkan ń bẹ, orúkọ ètò kan ní kiní ni o, a tún wá ní kiní, a tún ní mìnì jọ̀jọ̀. A tún ní àwọn tó máa mọ̀ gbọ́ orin, pé orin yìí ṣí Orin Bólúwatifẹ́, orin Tọ́pẹ́ Àlàbí, Orin Pẹ̀lúmi Dèbórà, Orin Túmisọ́lá Agbẹ̀bí. Àwọn yẹn, ó wá a ní àwọn tí máa ń gbọ́ orin Tàkasúfèé bíi àwọn orin Davido orin Wizkid, orin Burna Boy. Wọ́n máa gbọ́ ẹ̀ruj náà. Kò sí orin tá siẹ̀ kì ń gbọ́. Ti ẹ̀ nígbà kan t'ọ́ń ní pé orin ojúùjùmi, wọ́n á ní pé nígbà ní ìgbà tí wọ́n fẹ́ sín, àwọn ọmọ rẹ̀, wọ̀ wá fẹ́ kí bàbá wọn wá. Wọ́n wá ń ti bàbá wọn kúrò pé à, bàbá wọn fi wọ́n lẹ̀ láti ìgbà kékeré. Ìyẹn náà tún wà. Orísirísi ìròyìn, tẹ́ẹ bá ti wà ń nú ọkọ̀ báyìí, lẹ́yìn k'ọ́n máa gbọ́ ìròyìn dáadáa, k'ọ́n máa gbọ́ gbogbo nǹkan t'ọ́n ń sọ.

Mo fẹ́ran oṣù kẹsàn torí ósu tó bími nìyẹn. Mo fẹ́ran oṣù kẹsàn dáadáa. Oṣù wó mo tun fẹ́ran oṣù kẹsàn, mo fẹ́ran oṣù kejì. Mo ní kó fẹ́ran oṣù kejìlá nàá torí oṣù kejìlà la maá n ní, la máa gba olúdee, ta máa jade ta mààlọ́, ta máa sùn, tí a máa jẹ rice púpọ̀, tí a máa jẹ jọ̀lọ́fù, tí a máa jẹ àwọn oúnjẹ tó máa mu inu wa dùn. Holiday wá losù náà, á mo sùn, wọ́n máa pín irẹsì, wọ́n máa pin irẹsì ní ilé ìwé ń ibi ise wa, wọ́n máa tọ́jú wa dáadáa. Oṣù fẹ́ ènìyàn, wọ́n máa ń pín nnkan.